Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn gidi gan. Mo nífẹ̀ẹ́. Tí wọ́n bá ti-- tí wọ́n bá sè é dáadáa, ó máa ń lọ dáadáa lẹ́nu. Tẹ́ bá jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀, inú yín máa dùn, ara yín máa balẹ̀. Iyẹn tí wọ́n bá sè é dáadáa ni o. But ban bá sè é dáadáa, ah, ẹle màá fẹ́ràn. Àmọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lè mi, lè mi fẹ́ràn, mo fẹ́ràn gan. Mo dẹ́, mo fẹ́ràn e. Ẹ dẹ́, ẹ lè fi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ ìrẹsì. Tẹ́ bá fẹ́ fi jẹ òkèlè, iyan, ẹ̀bà, àmàlà, sẹ̀mọ́, iyán, fùfú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá fẹ́ fi jẹ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ lè fi jẹ ìrẹsì. Iyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní rice, rice. Ọ, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù niyen, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ òun ni mo fẹ́ràn jù lọ níbí báyìí.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. À, ó láwọn iṣẹ́ kan báyìí tó je n pé èèyàn lè ṣe láti ilé. Tí èèyàn bá ti ní ayelujara tó bá wà daradara àti komputa alágbééka tàbí ero alagbeeka gidi, èèyàn, ẹ lè ṣiṣẹ́ láti ilé. Ìyẹn ni àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní sise lati ile. Iṣẹ́ tí èèyàn lè ṣe láti apa kan orilede, ibi kí ibi tí ẹniyen bá wà, ẹni èèyen lè ṣiṣẹ́ láti apa kan orilede mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mí, mo máa lọ sí ile ise lọ ṣiṣẹ́, ìgbà mí, mo máa ṣiṣẹ́ láti ilé, ilé mi. Iṣẹ́ láti ilé mi mo ti ẹ̀ fẹ́ràn jù lọ nítorí ó máa ń fún mi ní àsìkò gidi, àsìkò tó pọ̀ láti lè ṣe nǹkan mi. Nítorí tí bá ní kí n máa lọ síbi tí mo ti ń ṣiṣẹ́, níbẹ̀ kò ní yá mi lára gan láti ṣe. Iṣẹ́ tí èèyàn lè ṣe láti apa kan orilede, ibi kí ibi tí ẹni èèyàn bá wà, ẹni èèyàn lè ṣiṣẹ́ láti apa kan orilede. Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìyẹn ó dẹ́ ọ, ìyẹn ló nǹkan tí àwọn, àwọn ọ̀odọ́ ọjọ́ isinyi máa ń ṣe nìyẹn. Àwọn mìíràn ò fẹ́ lọ sí, wọ́n ò fẹ́, wọ́n ò fẹ́ idaamu okan ara wọn láti máa gu mọ́tò, wa mọ́tò lọ síbi iṣẹ́, máa náwó lọ sí ibi iṣẹ́. Láti inú yàrá wọn, wọ́n á kọ̀ máa ṣiṣẹ́ wọn ati wọ́n á dè ẹ́ máa gbowó.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin yẹn jẹ́ train. Ǹkan táwọn oní Gẹ̀ẹ́sì, àwọn English máa ń pè ní train. Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ irin rí àmọ́ mo máa fẹ́ rìn mo mafe rin pẹ̀lú, eh, irú ọkọ̀ bẹ́ẹ̀. Ó kàn jẹ́ pé ní ibi táa wà, ní Nigeria tí mo wà, orílè-èdè tí mo wà, wọn ò fi bẹ́ẹ̀ fi tara tara ṣe, ṣe dáadáa. Nítorí àwọn ǹkan tó máa ń pè ní railway ibi tí ọkọ̀ ojú irin yẹn máa gba, kò dá. Ó lè fa ìjàmbá yẹn, ó lè fa ìjàmbá ojú irin, ọkọ̀ ojú irin yẹn, ǹkan tó ń pè ní accident, ó lè fa yẹn. So gbogbo eléyìí, gbogbo nkan tí mò ń gbọ́, ni ò jẹ́ kí ń fẹ́ gbìyànjú ẹ̀. Mi ò kań fẹ́ gbìyànjú ẹ̀, nítorí gbogbo ǹkan tí mo ti gbọ́ nípa ọkọ̀ ojú irin. Àmọ́ lọ́jọ́ kan mo máa gbìyànjú ẹ̀. Àburo mi, ìgbà tí ó ń lọ sí ìlú Ibadan ní second of January ọdún tá a mú yìí, ọdún 2026, ọkọ̀ ojú irin ló bá lọ. Ó dẹ̀ sọ pé owó yẹn ò pọ̀, owó transportation fee ìyè tó ń gbà láti jẹ́ kí èèyàn lè lò kò pọ̀. O da, iyen da. Amo, ta n ba le je k ioko ojurin, ta n bale maintain e Daada, ki railway, to maa balo, ona to ma ba, ti won balese, ko wa okay, o ma encourage awon eeyan lati ma lo. Tí wọ́n bá ṣe bẹ́ yẹn, mo máa lò.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, gbà mí. Ó wa depend, ó depend lórí irú iṣẹ́ tan máa gbé fún yan, tan bá gbé fún mi. Bóyá ṣe iṣẹ́ tó, tó, tó, tó fẹ́ àsìkò púpọ̀, mo máa lo bí i wákàtí mẹ́àrá sì márùn-ún. Bo bá jẹ́, ó dẹ̀ ló wọ bíi mẹ́sàn-án náà, but tó bá jẹ́ irú iṣẹ́ tí ó, tí ó gba àsìkò bẹ́ẹ̀ yẹn, eh, ní ìṣẹ́jú bíi mélòó kan mo ti máa ṣe tán. O kan jẹ́ pé ó làwọn iṣẹ́ kan, remote job tí a ń ṣe, tí a bá ń ṣiṣẹ́ láti ilé. O làwọn iṣẹ́ kan tan je pé ó máa ń gba àsìkò dáadáa, ó máa ń gba àsìkò dáadáa, eeyan máa ṣiṣẹ́ díẹ̀, eeyan máa fi ìlẹ̀, ẹ máa fi ìlẹ̀, ẹ máa jáde, ẹ máa lọ sinmi díẹ̀, ẹ tún padà wá, ẹ máa padà wá ṣiṣẹ́ lọ, ẹ máa bá iṣẹ́ yín lọ. Àmọ́ ó depend. Tiṣẹ́ ẹ bá gba, eh, àsìkò púpọ̀, mo máa lo bí i wákàtí bí i mélòó kan, but tó bá jẹ́ tí, tí èyí tí ò kí n gba àsìkò bẹ́ẹ̀ yẹn, mo máa, mi ò kí ń lo tó àsìk-- eh, wákàtí kan.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Hmm, èmi máa ń wọ bàtà púpọ̀ o. Bàtà, eh, máa ń wọ bàtà púpọ̀ bí i shoe, àmọ́ mo, mo fẹ́ràn shoe tó bá ga. Nítorí èmi gan-an mi ò ga, mi ò yo n lẹ̀. Nítorí ta bá ń sọ̀rọ̀ nípa bí ènìyàn ṣe ga tó, mi ò fi bẹ́ẹ̀ ga. So mo fẹ́ràn bàtà tó bá ga. Tí bá ti, tí màá wọ̀, ó máa mú, ó máa gbé mi ga. A gbé mi ga. Tí n bá fẹ́, ó máa gbé mi ga. Irú bàtà tí mo fẹ́ nìyẹn. Irú bàtà tó máa ń gbé eeyan ga ni mo máa ń fẹ́. Mo dẹ̀ máa ń wọ àwọn flat shoes náà. Àwọn flat shoes, ìyẹn máa o maa n yára láti lè gbe. In case tí èeyàn bá need áti sáaré, èeyàn bá fẹ́ lọ ṣe nǹkan, ó dẹ̀ need ati tẹ̀tè dé ibẹ̀. Irú flat bàtà yẹn, mo máa ń like mo kan máa wọ̀ yẹn. But tí mo bá ń lọ síbi kan tí o je pé mọ́tò mo máa gbé lọ, mọ́tò ni mo máa gbé lọ, mo máa ń lo, mo máa ń fẹ́ràn bàtà gíga. Since to jẹ pé mi ò ní, mi ò ní stress ara mi, mó kàn máa wọ̀ bẹ́ẹ̀. So bàtà gíga mo fẹ́ràn, àmọ́ mo máa ń wọ bàtà pẹlẹbẹ náà, flat shoe. Mo máa ń wọ̀ ìyẹn náà. Gbogbo ẹ mo máa ń wọ, mo máa ń wọ.

Àkókò mélòó ni o máa ń lọ sun? Mi ò ní àkókò pàtó tí mo máa ń sun, gbà mí. Mo máa ń sùn níbi, eh, ago kan òru, igba mí, ago méjì tàbí ago mẹ́ta. Ó wa depend lórí nǹkan tí mò ń ṣe, tí bá, tí bá tètè ṣe kín, tí bá tètè rí ṣe, tí bá ní iṣẹ́ lọ́wọ́ tí máa fẹ́ ṣe. Mo mọ̀ pé mo máa ń ṣiṣẹ́ láti ilé, so tí, tí iṣẹ́ yẹn bá gbà asiko gan, mo máa, mo máa ṣẹ́ lálẹ́. Ale mo ti máa ń ṣiṣẹ́ nítorí ale yẹn gbogbo ibi kan máa wà, ó máa wà quiet, kò ní sàrí wo àwọn ọmọdé tí àwọn ọkọ tó wà lágbègbè mi, gbogbo ibi kan máa wà calm, ó máa wà silent. Màá le concentrate dáadáa, màá le ṣiṣẹ́ mi dáadáa. So, irú ìgbà yẹn mo máa ń ṣiṣẹ́. So, igba mí ago kan, igba mí ago méjì, igba mí ago mẹ́ta sí mẹ́rin. So, tí mà wa ṣe tán, màá sùn díẹ̀. Màá tún jí láàárọ̀, màá tún gba, màá tún bẹ̀rẹ̀ iṣẹ́. So, kan bí ago kan, ago méjì sí mẹ́ta, igbà mí. Mi ò kan ní ago kan pàtàkì, ẹ, pàtà, pàtàkò tí mo máa ń, tí mo máa ń, tí mo máa ń sun.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, ìyẹn traffic, tí ó bá yè mí dáadáa, traffic lẹ n sọ̀rọ̀ n pà ẹ. Éh, àwọn, àwọn government officials tó máa ń pass ọkọ̀ lójú ọ̀nà, èmi máa ń fi lẹ fún wọn kí wọ́n sìṣe ẹ wọn. Máa ń fi lẹ fún wọn kí wọ́n siṣe ẹ wọn. O kọ́ jẹ́ pé àwọn nǹkan tí, àwọn nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní trafficators, mo máa ń lòó dáadáa. Mo máa ń lò trafficator. Torí tí n bá máa kọjá tí bá fẹ́ lọ sápa ọ̀tún, mo máa tan trafficator mi that's pointer pé kó, mo máa fi sọ fún wọn pé ibi báyìí ni mo fẹ́ gbé, mo fẹ́ gbé mọ́tò wọ̀. Tí ó bá dẹ̀ jẹ́ ọwọ́ òsì, same thing mo máa ṣe. Iyẹn gan-an mo máa ṣe. Mo kàn máa jẹ́ kí wọ́n mọ̀ pé mo fẹ́ gba ibi báyìí náà ká má lọ, ká má, so that a à ní fi ọkọ̀ gbá ara wọn. So trafficator mo máa ń lòó dáadáa. Mo máa ń fi ń kojú ìdènà ọkọ̀. Nnkan tí mo máa ń lò níyẹn. Ó dẹ̀ ti ń, ó dẹ̀ ń ṣiṣẹ́ fún mi. Ó ń ṣiṣẹ́ fún mi dáadáa.

Ṣé o ní irùngbọ̀n? Irùngbọ̀n, bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n. Ó kàn jẹ́ pé irùngbọ̀n mi ò pọ̀ bá yẹn náà, bọ̀ mo ní irùngbọ̀n. Èmi gan, mi ò fẹ́ràn kí irùngbọ̀n pọ̀ jù. Tí bá tí irùngbọ̀n bá pọ̀ jù, a máa jẹ́ kí àrà máa yu yan gbogbo ojú, máa ma, ibi tí irùngbọ̀n máa ń wà yẹn, a máa yu yan. So irùngbọ̀n mi ò pọ̀, mo ní, àmọ́ kò pọ̀. Mo dẹ̀ fẹ́ràn bóye rí bẹ́ẹ̀ yẹn, so that máa le ṣe ìtọ́jú tó da, tó péye fún. Ìgbà tí mo máa, mo máa ń, mo máa ń gẹ̀ díẹ̀ díẹ̀ tí bá need láti gẹ̀. Àwọn èyí tí mo ní gan, mo máa ń fi comb, mo máa ń fi yà, mo máa n fi yà. Mo dẹ̀ máa ọ́il ẹ̀ nígbà mi, mo sì máa fi, ẹ, mo máa fi epo pa, so that ó máa, ó máa, ó máa wà, ó máa rọ̀ lọ́wọ́. Ìgbà tí n bá ń yà kò ní máa dùn mi. So mo ní irùngbọ̀n, mo dẹ̀ like rẹ̀ torí kò pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó wà okay, bí mo ṣe fẹ́, òun ni mo ṣe ní. Gbé wá, ó lá àwọn ọ̀rẹ́ kan, mo lá àwọn tọ̀ jẹ́ pé wọ́n ní irùngbọ̀n tó pọ̀, tó pọ̀, ìgbà mí. Bí n pé kíni ì tí ó pọ̀ ni, bọ̀ mo mọ̀ pé ó ní wàhálà tó wà níbẹ̀ pọ̀ gan. Wàhálà tó wà nù kí èèyàn máa ní irùngbọ̀n púpọ̀, ó pọ̀. So èyí tí mo ní, bóye rí ó wà tánṣú, bó ṣe tánṣú, mọ́ fẹ́ bẹ́ẹ̀ yẹn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Gbogbo nǹkan tó wà ní ibi iṣẹ́ mi ló wà, ló wò, mú ṣe pàtàkì. Gbogbo ẹ ní, láti, ká bẹ̀rẹ̀ láti tábìlì, tábìlì, ká bẹ̀rẹ̀ láti tábìlì, síì ibùjókòó, chair tá má ń jòkọ́ sí títí wọ laptop tí máa ń lò, laptop tí mo, tí máa ń lò, sí internet mi, sí gbogbo ẹ̀, sí gbogbo ẹ̀, sí gbogbo ẹ̀, gbogbo ẹ ló wà very important, gbogbo ẹ ló ṣe pàtàkì sí mi. Nítorí tí kan ò bá ṣé, ó máa, ó máa dí kan lọ́wọ́, ó máa affect kan. Tí gbogbo, gbogbo ẹ ló wà very important sí mi. Nítorí irú iṣẹ́ tí mo, tí mò ń ṣe, iṣẹ́ tó gba ka lo internet, ka lo laptop, ka lo, ka lo phone, gbogbo ẹni. So kò i ṣe pé ẹyọ kan pàtó wà tí mo fẹ́ràn jù lọ tàbí tó ṣe pàtàkì jù lọ. Gbogbo ẹ ló ṣe pàtàkì, gbogbo ẹ ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.